Èmi ò tíì lọ sí Àgọ́ rí o. Mi ò lọ bẹ̀ rara. Kódà mi mọ̀ tó ń jẹ́ Àgọ́, tí wèrè pé ó ń lọ sí Àgọ́ kò yé mi rara o. Àgọ́ mi ò tíì ẹ mọ̀ bí ó bọ́ nǹkan tó ń jẹ́ bái rí. Àgọ́ tí mo mọ̀ pé ó wà ní ibi kan jẹ́ bí i iṣẹ́

Mo máa ń ran àwọn ènìyàn lọ́wọ́. Tí ẹlòmìí bá bá mi pé òun ní ìdè ìrànlọ́wọ́ tí ó bá ṣàlàyé fún mi, mo máa ń gbìyànjú láti ṣàpami. Eyín tí mo lágbára láti ṣe, mo máa ń ṣe fún wọn. Bẹ́ẹ̀ ni mo ṣe máa ń ṣe fún àwọn.

Èmi kì ń ṣe eré ìdáni rárà o, to ripe mi ò kí ń ṣe, mi ò kì ń ṣe tíátà rárá, mi ò dẹ̀ mọ̀ nípa rẹ̀. Ohun tí mo bá mọ̀, òhun ni mo máa ń ṣe dáadáa, mi kí ń ṣe àyojuràn tí ohun tí mi ò bá mọ̀ rárá.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹni tí ó máa ń kọ ìròyìn níbi iṣẹ́ dáradára. Kódà àwọn abániṣisẹ́ gan, àwọn ọ̀rẹ́ mi ó máa yà wọ́n lẹ́nu pé, à báwo ni mo ṣe ṣe kín ní? Wọn ò mọ̀ pé èmi náà kọ́ níbi kan.

Rárá o, ó ni íbi tí mo máa ń fi àwọn fáìlì mi sí. Mo kọ́kọ́ bọ́ọ̀dù kan tójú ò kí ń fi bẹ́ẹ̀ ré tí mo tọ́jú sí abẹ́ inú yàrá mi tí mo dẹ̀ ní kọ́kọ́rọ́ tí mo fi ń tì. Kò sí any bọ̀di tí ó le débe tọri ibí tió wà wá.

Bí mo ṣe rí àtẹ̀gùn, kí ẹ̀eyan ma tẹ gùn kò jẹ́ ohun tó dáa rara. Ó dà gan-Bíbélì gan ò fọwọ́ sí kí eeyan má tẹ ẹnìkan gùn pé bí àtẹ̀gùn, irú nǹkan báyìí kò dáa rara fún ọmọ Olúwa bí.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ dáadáa bí wọ́n ṣe ń ṣe ìrànwọ́ àkókò. Àkókò o dúró dẹ ní ohun tí a bá ń ṣe, ó yẹ ka má a ṣe. Onikalu oni gbogbo nǹkan ló ní àkókò tirẹ̀. Bẹ́ẹ̀ni, òṣìṣẹ́ ni.

Mo máa ń dáàbò bo ààyè ìkọ̀kọ̀ mi lórí Íńtánẹ́ẹ̀tì dáadáa. Ó ní àwọn páásúọ̀dù tí mo máa ń lò tí mo ò jẹ́ kí ẹnikẹ́ni mọ̀. Torí tí mo bá jẹ́ kí àwọn èèyàn mọ̀, wọ́n lè lọ ṣe jàmbá fún mi. Torí èí ni, mo wá torí ìdí mo wá tọ́jú ẹ̀ dáadáa kó dàgbà gan. Ó rí òfin rán ẹnikẹ́ni kankan ní ayé léwu.

Rárá o, mi ò kí ń mu ounkóun tí n bá rí. Ó ńojú àwọn tí mo rí, i ti n bá mọ̀ pé ó lè fa ìjàmbá bá ara èmi kì í ṣe rárá o. Because mo máa ń tẹ̀lé ìlànà àwọn dọkítà tí wọ́n bá fún mi, òun ni mo máa ń tẹ̀lé. Mi ò kí ń mu nnkan tí n bá rí, bí mo ṣe máa ń ṣe témi nìyẹn.

Mo máa ń ṣe ìwádìí gidi gan lórí alai, alai, lórí Íńtánẹ́ẹ̀tì dáadáa. Mo dẹ̀ máa ń bèrè fún àwọn ohun tuntun tí ó ń mú ayédèro, tí ó ń mú àǹfààní bá orílẹ̀èdè yìí. Mo má a ń ṣe, má a ń ṣe oríṣìíríṣìí èrè, má a ń gbọ́ èrò tuntun.

Mo máa ń ṣàyèwò eyín mi lóòrèkóòrè ní ọ̀dọ̀ àwọn dẹ́ntíìsì, mo máa ti ṣàwò eyín mi torí pé.

Mo ní yàrá méjì pẹ̀lú pálọ̀ kan, èyí tó sún mọ́ ọwọ́ inu òun ni mo fẹ́ràn jù gan-an torí pé ti n bá wà nínú rẹ̀ kì í sí ariwo, àwọn ènìyàn òní mọ̀ pé mo wà ń lé gan-an, ibẹ̀ wà ó dákẹ́ dáadáa mo sì nífẹ̀ẹ́ sí i gan-an.

Èmi ò mọ̀ ohun tó ń jẹ bẹ́ẹ̀ rárá, tó ń pè ní ìṣẹ́gun ọdẹ. Mi ò tí ì ba alapade ẹ̀ rí. Lẹ́nu àwọn àgbàgbà gan, mi ò gbọ́rí. Ó yà mí lẹ́nu bí mo ṣe ń gbọ́ lórí íńtánẹ́ẹ̀tì, mi ò gbọ́rí o.

Itúmọ̀ kí ẹyan má n fà kò yé mi o. Má n fà ó pín sí ọ̀nà púpọ̀ bọ̀ èmi o mọ eléegangan èyí tí ẹ pinu kí a dáhùn kò yé mi rárá, ṣùgbọ́n màá túbéèrè lọ́wọ́ àwọn àgbààgbà kọ́ lámi lóye lórí rẹ̀.

Èmi máa ń gba kámúù ní èmi kì í pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀. Mà á fi ọkọ̀ kan ṣé lójú ńlá, mà á gbìyànjú, mà á ṣagbára mi kí n rí i pé iṣẹ́ yẹn kó ṣe ó yọrí dáadáa ṣe má ṣe. Ọlọ́run de máa ń gbà fún mi.

Èmi ò tí mo tún gbọ́ tuntun o. Èmi ò tíì gbọ́ ohun tó ń pè ní alupopori o. Nígbà tí mo ti délé ayé àkọ́kọ́ tí màá gbọ́ rè, mi ò sì mọ ìtumọ̀ rẹ̀. Ṣugbọn maa bi awọn agbaagba lere ki wọn ṣalaye itumọ rẹ, ojoojumọ l'èèyan n gbọn si.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa lo ẹ̀rọ ìgbésókè dáadáa, ayafigba dáradára mo sì máa lò ó fún àwọn nǹkan mìíràn tí ó jẹ́ nǹkan tí ó ṣe iyebíye, òun ni mo máa lò ó fún.

Rárá o, èmi ò kí ń di ọjà láàbò. Mo máa ń dì wọ́n papọ̀ lódidi kí ń bá lè máa gbàgbé wọ́n bí èmi ṣe máa ń ṣe nìyẹn o. Gbogbo ọjà tí mo bá rà, mi ò kí ń láì kí ṣe wọ́n lọ́tọ̀ọ̀tọ̀ torí èèyàn lè lọ gbàgbé wọ́n. Tó dé mo sì máa ń dì sí ojú kan lẹ́ẹ̀kan náà.

Mo fẹ́ràn kí máa, mi ò mọ̀, mi ò fẹ́ràn ìrìn òkè lọ títí, mo fẹ́ràn ìrìn ìsàlẹ̀ because ẹni tí ó bá ní òyì kò lè máa rìn rin òkè. Rárá, ó dára kí èèyàn yìn ní ìrìn ìsàlẹ̀. Ẹni tí ó bá ní òyì kò dára fún ẹ.

Bẹ́ẹ̀ni mo máa ń gbọ́ broadcast. Ọ̀ ni àwọn ibi tí mo ti máa ń gbọ́ kò ń ṣe gbogbo ibi náà ni mo ti máa ń túnlẹ̀ sórí ìkíni. Ìgbà mí ẹ̀wẹ̀, a máa wọ podcast lórí kíni. A ò dẹ̀ mú gbogbo ẹ̀ pàpọ́ ta ó ṣe wọn ní kíni.

A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, máa ń pàdé àfojúìn títa rẹ, títa rẹ náà ni a wípé: A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó yẹ ká di ọjọ́ òní, tí ó pè wá lóko, tí ó fa àìsàn ṣe ẹnìkan ni wa. Olúwa, eṣe ohun à gbé yín ga, a mọ̀ yín lọ́ba, kábíyèsí baba.